Ǹjẹ́ èmi mọ̀ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán. Mo mọ àwòrán yà dáradára. Mo mọ̀ nípa bí a ti ń fi pẹ́ńsùrù ya àwòrán. Yálà àwòrán ti ènìyàn, àwòrán ẹranko, àwòrán ohun èlò inú ilé. Mo mọ̀ dáradára. Mo tilẹ̀ tún mọ̀ nípa bí a ti lè fi ọ̀dà, bí a ti lè fi kùn pátákó láti ya àwòrán ènìyàn tí yóò rẹwà dáradára. Gbogbo àwọn àwòrán tí mo ní nínú ilé mi tí mo fi kọ́ ara ògiri mi, èmi àti àwọn ọmọ mi ni a yà nítorí pé mo mọ̀ nípa àwòrán yíyà. Àwọn ọmọ náà sì fẹ́ràn bí wọ́n ti máa ń rí mi tí mo máa ń ṣe. Bí wọ́n ti ń dàgbà ni mo bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ rẹ̀ han àwọn náà. Lójú tó mọ́ lónìí àti ọmọ mi ọkùnrin àti ọmọ mi obìnrin, àwọn méjèèjì ni wọ́n mọ̀ bí a ti ń ya àwòrán. Inú ìyàrá oníkálukú wọn ni wọ́n ti ya oríṣiríṣi àwòrán gan-an sí. Lára àwòrán wọn ó wà lára iléyi tí mo gbé sí ilé ìgbàlejò. Àti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní ya àwòrán, ó dín mi ní owó tí mo fi máa ń ra àwọn àwòrán tí mo máa ń gbé kọ́ ilé. Mo tilẹ̀ tún ń gbèrò wípé mo fẹ́ máa ya àwòrán yìí ki n màá fi ṣe okoòwò mi mìíràn. Àwòrán yíyà dára, mo mọ̀ yíyà púpọ̀

Bóyá mo máa ń ṣe ìpè fídíò. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìpè fídíò dáradára. Ó tilẹ̀ jẹ́ ọ̀nà tí ó rọrùn jù fún mi láti bá àwọn ènìyàn mi tí ó ń gbé ní ìlú òkèèrè láti bá wọn sọ̀rọ̀. Àti ìgbà tí ẹ̀rọ ayélujára tí ó ti ṣe àǹfààní kí a máa fi fídíò ìbánisọ̀rọ̀, kí a máa pè ìpè fídíò. Láti ìgbà yìí ni ó ti rọrùn fún ènìyàn láti máa rí mọ̀lẹ́bí rẹ̀ tí ó wà ní ọ̀nà jíjìn lóòrèkóòrè. Ni ìgbà mìíràn ẹ̀wẹ̀, a tilẹ̀ lè rí ara wa ní ẹemẹ́ta lójúmọ́. A ó rí ara wa lórí ìpè fídíò ní òwúrọ̀, a ó pe ara wa ní ìpè yìí ní ọ̀sán, ní ìgbà mìíràn ní àṣálẹ́ a ó tún pe ara wa ní ìpè yìí. Ìpè fídíò yìí ó jẹ́ ohun tí àwọn tí ó ṣe, tí ó rẹwà gan nínú iṣẹ́ wọn, ó sì jẹ́ ohun tí wọ́n ṣe láti mú ayé gbádùn ní àwọn ìgbà kan rí. Ni apá ọ̀dọ̀ orílẹ̀-èdè mi tí àwọn ènìyàn kan bá lọ sí ìlú òkèèrè ní bí i ìlú òyìnbó, àwọn òbí wọn ní pàtàkì jùlọ wọ́n lè máa padà rí wọn mọ́ láàyè kí àwọn náà máa padà rí òbí wọn mọ́ àfi ìgbà tí wọ́n bá pè wọ́n láti wá ṣe ìsìnkú òbí wọn. Ṣùgbọ́n láti ìgbà tí ìpè fídíò ti bẹ̀rẹ̀, irú nǹkan báyìí kò wọ́pọ̀ mọ́. Ó tiè ti mú oore ọ̀fẹ́ wà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí àáyò àìrí àwọn ènìyàn wọn tí ó tẹpá bẹ̀rẹ̀ sí ní ní àlàáfíà ní àgọ́ ara wọn. Nítorí wipé wọ́n á ní àǹfààní láti máa wo ọmọ wọn ní ìgbà tí ó bá wù wọ́n tàbí ẹbí wọn yìí nígbàkúùgbà tí ó bá wù wọ́n láti pè é ní ìpè fídíò. Ìpè fídíò dára púpọ̀púpọ̀. Ó ti mú kí ayé kí ó so mọ́ ara wọn. Ni ìgbà mìíràn ènìyàn tún máa ń lò bí èmi bí ẹnìkan, mo máa ń lò fún iṣẹ́. Tí mo bá fẹ́ ṣe àfihàn àwọn iṣẹ́ kan tí mò ń ṣe lọ́wọ́ fún àwọn oníbàárà mi, màá máa pe ìpè fídíò láti fi iṣẹ́ naa wọn. Dípò tí màá fi gbéra láti lọ sí ọ̀dọ̀ wọn tàbí tí àwọn ìbá fi gbéra wá sí ọ̀dọ̀ mi, ìpè fídíò máa ń jẹ́ kó rọrùn fún wa láti bá ara wa sọ̀rọ̀ ní ọ̀nà tí ó rọrùn tí ó kúrú jùlọ tí ó sì yà jùlọ.

Ǹjẹ́ mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Kí ni a ti lè ń pè ní ẹ̀rọ ìrànwọ́ ohùn? Àwọn iṣẹ́ kan wà tí àwọn ènìyàn ń ṣe ní ayé tí a wà yìí, tí ó jẹ́ wípé AI ni a fi ń ṣe àwọn iṣẹ́ náà. Wọ́n a máa ṣe ìgbà ọ̀rọ̀ sílẹ̀ tàbí ìka ọ̀rọ̀ sílẹ̀. Ni ìgbà mìíràn ẹni tí ó ń ka ọ̀rọ̀ náà sílẹ̀ kò ní fẹ́ kí àwọn ènìyàn rí ojú òun. Bẹ́ẹ̀ ni kò sì ní fẹ́ kí wọ́n mọ wípé òun ló ń ka irú ohùn bẹ́ẹ̀ sílẹ̀. Nítorí ìdí èyí, wọ́n a máa lo àwọn ohun tí ó lè ran ohùn wọn lọ́wọ́, tí ó lè yí ohùn wọn padà. Àwọn nǹkan tí a pè ní bí voice mode tàbí clownfish voice changer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n a máa lo àwọn nǹkan wọ̀nyí láti yí ohùn wọn padà. Tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé nígbà tí wọ́n bá fi ohun tí wọ́n ká sílẹ̀ ránṣẹ́ lórí Instagram tàbí TikTok tàbí WhatsApp àti àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ lọ, ènìyàn kò ní mọ̀ wípé àwọn ló wà nídìí ọ̀rọ̀ náà. Nítorí ìdí èyí tí iṣẹ́ tí èmi náà bá ń ṣe lọ́wọ́ tó bá gba irú ohùn báyìí, èmi náà máa yí, máa lo àwọn ẹ̀rọ tó máa ń ran òun lọ́wọ́ láti yí ohùn padà yìí. Ohun kan tí mo kàn ṣà kíyèsi rẹ̀ ni wípé bí àwọn ẹ̀rọ yìí ti dára tó, àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní lò ó láti lu jìbìtì tàbí láti dá wahalá sílẹ̀ tàbí láti ṣe àwọn iṣẹ́ ibi kan tàbí òmíràn ní ìlú káàkiri. Ẹ̀rọ ìrànwọ́ ohùn fúnra lára rẹ̀ ó jẹ́ ohun tí ó dára. Ó jẹ́ ara àwọn nǹkan tí a ti pèsè láti pèsè iṣẹ́ fún àwọn ènìyàn àti láti mú inú àwọn ènìyàn dùn àti láti ran àwọn ènìyàn lọ́wọ́. Nítorí ìdí èyí, èmi á, èmi fẹ́ gba àwọn ìjọba orílẹ̀ èdè kọ̀ọ̀kan àti ìjọba àgbáyé ní ìmọ̀ràn wípé kí wọ́n gbé àwọn òfin kalẹ̀ eléyìí tí yóò máa ṣe àkóso àwọn ẹ̀rọ ìrànwọ́ ohùn yìí láti lè máa dẹ́kun àwọn tí wọ́n ń lò ó ní ọ̀nà ìdára. Èmi máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn nítorí wípé ó dára ó sì máa ń ràn mí lọ́wọ́ láti ṣe àṣeyọrí àwọn nǹkan kan.

Bóyá mo fẹ́ràn láti máa lọ sí etíkun. Etíkun tàbí etí òkun, ó jẹ́ àwọn ibi ìgbafẹ́ tí ènìyàn máa ń lọ lóòrèkóòrè ní àkókò ìsinmi tàbí ní òpin ọ̀sẹ̀ láti lọ fi ara balẹ̀, láti lọ tún ara ṣe tàbí láti lọ fún ojú ní oúnjẹ. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi àti ìdílé mi ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń gbé ara wa lọ sí etíkun. Àkókò tí ènìyàn bá wà ní etíkun, àwọn atẹ́gùn tó máa ń fẹ́ níbẹ̀ nítorí pé ó tutù jọjọ, ó máa ń ran ènìyàn lọ́wọ́ láti ronú bó ti tọ́ àti bó ti yẹ. Ó tún máa ń ran ènìyàn lọ́wọ́ láti mú ìlera ẹni padà bọ̀ sí ipò. Nítorí pé tí ènìyàn bá rí ààyè tí ó dára ní abẹ́ igi ní etí òkun, tí ó bá sùn, yóò gbádùn oorun náà ju eléyìí tó sùn nínú yàrá rẹ̀ gan lọ. Nítorí ìdí èyí, àwọn ohun tí ó máa ń gbé èmi àti ìdílé mi lọ sí etí òkun ó pò. A máa ń lọ láti lọ tu ara wa lára. A máa ń lọ láti lọ kẹ́kọ̀ọ́ níbẹ̀ ní ìgbà mìíràn. A máa ń lọ láti lọ fún ara wa, fún ojú ara wa lóúnjẹ. A sì máa ń lọ láti lọ pàdé àwọn ènìyàn bí ọ̀rẹ́ tàbí alábàsiṣepọ̀ ní ìgbà mìíràn. Etí òkun ó jẹ́ ibi ìgbafẹ́, ó jẹ́ ibi ìpàdé fún àwọn oníṣòwò mìíràn tàbí olólùfẹ́. Nítorí náà, èmi gẹ́gẹ́ bí ẹnìkan àti ilé mi, a máa ń lọ sí etíkun ní ìgbà tí ààyè rẹ̀ bá ti yọ̀.

Ṣé mo ní ẹran ọ̀sìn? Mo ní ẹran oko ọ̀sìn tí mò ń sìn. Àwọn kan wà tí mò ń sìn fún gbẹ̀fẹ̀, àwọn kan sì wà tó jẹ́ wípé mò fi ń ṣe iṣẹ́ oko òwò ni. Mo ní àwọn ohun ẹran oko ọ̀sìn bíi tòlótòló, adìẹ, ẹja, ewúrẹ́. Mo ní wọn lọ́pọ̀lọ́pọ̀ nítorí wípé mo fi wọ́n ń ṣe oko òwò mi ni. Ǹkan ọ̀sìn dára púpọ̀púpọ̀. Ó jẹ́ ọ̀nà kan tí ènìyàn fi lè gba ara rẹ̀ sí iṣẹ́, tí ènìyàn lè gbà láti wá ǹkan ṣe. Wàhálà tó wà nídìí iṣẹ́ wọn lóòótọ́ ó pò, ṣùgbọ́n àwọn àǹfààní tó ṣodo sí í di kí ènìyàn kó máa sin ǹkan ọ̀sìn ó pò púpọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ kí ènìyàn fi lè mọ wípé tàbí kó fi ní ìrònú nípa wàhálà tó wà nídìí iṣẹ́ ẹranko ọ̀sìn. Tí ẹranko ọ̀sìn tó bá dàgbà, tó bá jẹ́ irú ẹran adìẹ, a lè pa káta fún àwọn tó fẹ́ jẹ́. A lè tà á fún wọn láàyè. Ó lè yẹ́yin káta ẹyin rẹ̀. Bákan náà ni a tún lè ṣe bẹ́ẹ̀ fún tòlótòló. Ní ti ti ẹja, tí ẹja bá ti bẹ̀rẹ̀ sí ní dàgbà dé àwọn ìwọ̀n kan, ló ti di ǹkan tí a lè gbé lọ sí ọjà tí a ó gbówó lè lórí tí a ó sì tà á. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ti ewúrẹ́. Ewúrẹ́ ó tilẹ̀ ní èrè tó pọ̀ púpọ̀ nítorí wípé àwọn ohun tí ó máa ń jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kìi ṣe nnkan tó máa ń náni lówó gígéré. Ní ìgbà tí akoko bá sì tó láti tà, ẹran ara rẹ̀ a máa pọ̀ bí ẹran yìí sì ti pọ̀ sí. Bẹ́ẹ̀ ni òwò tí ènìyàn máa ń rí lórí rẹ̀ bẹ́ẹ̀ náà ló ti máa ń pọ̀ sí. Ọ̀nà mìíràn tí ẹranko ọ̀sìn tún fi dára, Yorùbá gbàgbọ́ wípé ní ìgbà mìíràn tí ibi bá fẹ́ ṣẹlẹ̀, ẹni tó bá ní ẹranko ọ̀sìn, ǹkan ọ̀sìn rẹ̀, ibi náà ó lè, ó lè forí ara rẹ̀ gbé ibi tí ó yẹ kó ṣẹlẹ̀ sí olówó rẹ̀. Mo ti rí àpẹẹrẹ èyí fún àwọn ìgbà kan. Nítorí ìdí èyí, ọ̀nà tàbí àǹfààní tó wà nínú ẹranko ọ̀sìn ó pò púpọ̀. Jáǹtì rẹ̀ rẹ̀ tó jẹ́ wípé ẹnu kò le ro oyin rẹ̀ tán.

Nígbà wo ni mo sunkún kẹ́yìn? Èmi a sọ wípé ọ̀rọ̀ ẹkún kí Ọlọ́run kó mu kúrò nínú ọ̀rọ̀ wa, ohun tí yóò pa àgbàlagbà lẹ́kún kí Ọlọ́run kó má jẹ kó ṣẹlẹ̀ sí wa. Ṣùgbọ́n ilé ayé ó kún fún ire, ó kún fún ibi. Nítorí ìdí èyí, kò ṣe é ṣe kí ènìyàn kó wà títí láé yàtọ̀ sí ìgbà tó wà ní kékeré. Ni, ní ìgbà tó ti dàgbà tán gan èwé, kò ṣe é ṣe kí ènìyàn kó wà kó má ní àkókò kan tí ohun ẹkún lè gbọ́n. Ní ìgbà mìíràn, ohun ayọ̀ gan a máa gba omijé lójú ènìyàn. Ní ìgbà mìíràn, ohun ìbànújẹ́ ni ó sì máa ń ṣẹlẹ̀ tí ó máa ń pa àgbàlagbà ní ẹkún. Ní tìtì mi, nígbà wo ni mo sun ẹkún gbẹ̀yìn? Mo lè sọ wípé ìgbà tí mo sun ẹkún gbẹ̀yìn ni ìgbà tí mo pàdánù ẹ̀gbọ́n mi kan tí mo fẹ́ràn. Ẹ̀gbọ́n mi yìí, ó jẹ́ ẹni tí ó kó ipa pàtàkì nínú ayé mi. Ó jẹ́ ẹni tí èmi àti ẹ́ tí a fẹ́ràn ara wa, tí a kì í fi ohun pa mọ́ fún ara, tí mo ní àṣírí tó pọ̀ sí i lọ́wọ́, tí òun náà sì ní àwọn àṣírí tó pọ̀ sí i mi lọ́wọ́. Ní ìgbà tí ẹ̀gbọ́n mi dédé fo ṣánlẹ̀ tí ó kú, obìnrin ni, mo kọ́kọ́ fẹ́ ṣe bí ọkùnrin tí mo jẹ́. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àròkàn àti àwọn àmì kanlẹ̀, e, ènìyàn tí mo jẹ́ ó fi ara hàn. Nítorí pé ẹran ara kò sí ni, ohun tí ó bá yẹ kí a fún un lákòókò yóò bèrè nígbà tí àkókò náà bá tó. Bí mo ti gbìyànjú tó wípé kì í ṣan kọ́, kì í ṣe ọkàn Akin, kì í ṣe ọkàn ọkùnrin, kí n má bara jẹ́, mi ò rí ọgbọ́n rẹ̀ dá. Mo bara jẹ́ gan an ní ọjọ́ tí ẹ̀gbọ́n mi yìí fi ayé sílẹ̀. Ní ìgbà tí a tún gbé ara Ààrẹ rẹ̀ lọ sí ibi tí a lọ sin ín sí. Eré yìí náà tó pa mí lẹ́kún gan. Àkókò yìí ni mo le sọ wípé ìgbà tí mo sunkún kẹ́yìn. Àdúrà mi ni wípé kí Ọlọ́run pé ó má jẹ́ kí àgbàlagbà kó rí ohun tí ó pa lẹ́kún mọ́, kí èmi náà kì í má sì rí ohun tí ó pa mí lẹ́kún.

Bóyá mo máa ń fi àwọn fáìlì pamọ́ sí ibi tí a pè ní cloud. Bẹ́ẹ̀ni, mo ní àwọn fáìlì kan tí ó ṣe pàtàkì tó ṣe iyebíye sí mi tí èmi kò fẹ́ pàdé á nù rárá. Nítorí ìdí èyí, àwọn fáìlì wọ̀nyí mo ti ṣètò láti fi wọ́n pamọ́ sí orí cloud. Ìdí tí mo ṣe fi wọ́n pamọ́ sínú cloud ni wípé mo mọ̀ wípé ní àádọ́ta ọdún lónìí tí mo bá nílò àwọn fáìlì yìí, ó rọrùn fún mi tí mi ò bá ti gbàgbé kọ́kọ́rọ́ tí èmi á fi wọlé sínú cloud náà. Ó rọrùn fún mi láti lọ ṣe àwárí àwọn fáìlì yìí kí n sì mú jáde àwọn ohun tó wà nínú rẹ̀ kí n mú lò bó ti tọ́ àti bó ti yẹ. Ó dára púpọ̀ láti máa ṣe àfipamọ́ àwọn fáìlì sínú cloud. Ni ìgbà àtijọ́, a bẹ̀rẹ̀ láti máa fi fáìlì pamọ́ nípa fífi pamọ́ sí àwọn ibi tí a pè nínú kọ́bọ́ọ̀dù, eléyìí tí a ṣe fún fáìlì. Nígbà tó yá tí ojú tu là sí ni wọ́n ṣe àwọn kọ́bọ́ọ̀dù irin, eléyìí tí àpótí irin tí àwọn ènìyàn ń fi fáìlì pamọ́ sínú rẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó tó àwọn àkókò kan iná tàbí àwọn nǹkan ìjàmbá mìíràn tàbí bí olè, a máa jẹ́ kí àwọn fáìlì wọ̀nyí ko di àwatí. Nígbà yìí ni àwọn ọlọ́pọlọ pípé tí wọ́n jókòó tí wọ́n ṣètò ohun tí a pè ní cloud ṣáájú cloud gan àti bẹ̀rẹ̀ sí ní fi àwọn nǹkan pamọ́ sí bóyá inú email, sínú Google tàbí tí ó bá ṣe é ṣe fún àwọn ìgbà kan a ó fi pamọ́ sórí fọ́nrán WhatsApp, Telegram. Ṣùgbọ́n nígbà tí cloud yìí wá dé, a ríi wípé ó jẹ́ ohun tí ó rẹwà àti ohun tí ó wà fún ìgbà pípẹ́ tí ènìyàn lè fi àwọn fáìlì rẹ̀ pamọ́ sí tí yóò sì di ju rẹ̀ méjèèjì tí ó sùn. Àwọn ohun tí a bá kó pamọ́ sínú fáìlì, sínú fáìlì cloud, wọ́n máa ń wà fún ìgbà pípẹ́ tó jẹ́ wípé tí ohunkóhun bá ṣẹlẹ̀ sí bóyá ẹ̀rọ fóònù tàbí kọ̀m̀pútà tí ènìyàn fi ń ṣiṣẹ́, ohun tí ó kàn kún ni kí ẹni náà kó lọ ra fóònù mìíràn tàbí kí ó lọ ṣètò kọ̀m̀pútà mìíràn. Yóò sì ní ààyè láti padà lọ sí ibi cloud tí ó fi fáìlì rẹ̀ pamọ́ sí. Ó dára púpọ̀ láti máa fi nǹkan pamọ́ sínú cloud.

Ìgbà wo ni mo máa ń ra epo sínú ọkọ̀? Ìgbà tí mo fẹ́ràn láti máa ra epo sínú ọkọ̀ mi jù lọ ni òpin ọ̀sẹ̀, bí i ọjọ́ Sátidé tàbí ọjọ́ ìsinmi tí ṣe ọjọ́ Sọ́ńdè. Ìdí tí mo ṣe fẹ́ràn láti máa ṣe bẹ́ẹ̀ ni wípé ọjọ́ kì í ni iṣẹ́, èmi kì í fẹ́ ohun ìdádúró kankan. Nítorí náà, àwọn ohun tí mo bá nílò láti lò nínú ọ̀sẹ̀ kejì ní òpin ọ̀sẹ̀ tó ṣáájú rẹ̀ ni mo ti máa ń ṣètò wọ́n ṣẹ́lẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ wípé tó bá ti di ọjọ́ Sátidé tàbí ó pẹ́ jù ní ìrọ̀lẹ́ ọjọ́ Sọ́ńdè ni mo ti máa ń gbé ọkọ̀ mi lọ sí ibi ilé tí a ti ń ra epo, ilé ìtajà epo. Màá ti lọ ra epo tí ó kún inú ọkọ̀. Ọkọ̀ mi máa ń lo jálá àádọ́ta ó lé márùn-ún ni ọkọ̀ mi máa ń lò. Tí mo bá sì ti ra jálá àádọ́ta ó lé márùn-ún yìí, ó máa ń tó mi lò fún ọ̀sẹ̀ kan tí mi ò tilẹ̀ lè lò tán ní inú ọ̀sẹ̀ náà. Ṣùgbọ́n tó bá ti di òpin ọ̀sẹ̀ ni màá tún gbìyànjú láti lọ sí ilé ìtajà epo yìí láti tun lọ tú epo yìí fi sínú ọkọ̀ kí ó le kún dẹ́mu. Ó dára láti máa ṣe eléyìí ní òpin ọ̀sẹ̀ nítorí pé tí ènìyàn bá ní kó ń ṣe ní àárọ̀ ọjọ́ ìṣẹ́, eléyìí lè gba àwọn àkókò tí ó yẹ kó fi ṣe àwọn ohun tí ó ṣe pàtàkì ní ibi iṣẹ́. Ní ìgbà mìíràn, ọ̀wọ́n epo tilẹ̀ lè fẹ́ ṣẹlẹ̀ ní òjijì tó jẹ́ wípé tí ènìyàn bá ní pé kí òun lo epo díẹ̀ tó kù sínú ọkọ̀ láti kọ́kọ́ ṣe àwọn iṣẹ́ tó yẹ kó ń ṣe fún ọjọ́ kan àbọ́ ọjọ́ méjì kó ń tó wá àyè láti lọ ra epo. Tí àkókò bá, tí epo bá lọ gbéra pamọ́ ní òjijì, o tumọ si pe ni àwọn àkókò tí ọwọ̀n epo maa n waye tí ọwọ̀n epo ba lọ wáyé lojiji, iru ẹni bẹẹ a ma bọ sínú iyọnu, inu ìbámu nla idí nìyí tí mo ṣe máa ń ra epo kún inú ọkọ̀ mi ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ tí ó sì jẹ́ òpin ọ̀sẹ̀ ni mo máa ń ṣe eléyìí.

Bóyá màá máa ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Ìdáhùn yìí ó pín sí ọ̀nà méjì. Tí ó bá jẹ́ wípé kìn í ṣe ìwádìí wọn ní ọ̀nà tó burú. Èmi kì í ṣe eléyìí rárá nítorí wípé èmi kò tilẹ̀ ní ìgbàgbọ́ tàbí ìfẹ́ síru àwọn ìwà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní ọ̀nà mìíràn, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Mo máa ń ṣe ìwádìí wọn láti mọ irú ènìyàn tí wọ́n jẹ́. Mo máa ń ṣe ìwádìí láti mọ bí agbára àti ṣíṣe wọn tí tó. Irú ọpọlọ wọn sí iṣẹ́ tí wọ́n ń ṣe, ṣe ó gbe ni àbí ó kù díẹ̀ káà tó. Mo máa ń ṣe ìwádìí láti mọ̀ nípa ìlera wọn nítorí wípé ìlera lọ̀rọ̀. Alábàáṣiṣẹ́pọ̀ tí ìlera rẹ̀ kò bá péye, a máa jẹ́ kí iṣẹ́ kó falẹ̀. A máa jẹ́ kí iná iṣẹ́ kó jó àjọrẹ́ yìí. Nítorí di èyí, mo máa ń ṣe ìwádìí láti mọ̀ kíni ìlera àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi báwo lo ti rí. Mo máa ń ṣe àwọn ìwádìí láti mọ̀ nípa àláàfíà wọn àti ìgbáyégbádùn wọn. Kíni ohun tí mo lè ṣe láti ran iṣẹ́ wọn lọ́wọ́ tàbí láti ran wọ́n lọ́wọ́ ní ọ̀nà oníkálukú wọn. Àwọn ìwádìí wọ̀nyí ni mo máa ń ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé kí a máa ṣe ìwádìí láti mọ̀ bóyá ẹni tí a lè lọ ṣe àkóbá rẹ̀ ni, èmi kì í ṣe irú àwọn ìwádìí wọ̀nyí. Èmi kì í ṣe ìwádìí tí ó lè ṣe àkóbá fún ènìyàn tàbí kí ń máa ṣe ìwádìí sínú ìgbé ayé rẹ̀ bóyá ohun tó kan òun àti aya tàbí àwọn ọmọ rẹ̀. Èmi kì í ṣe irú àwọn ìwádìí báyìí. Ó jẹ́ ohun tí ó lòdì sí ìgbàgbọ́ àti èróńgbà àti ìpinnu ọkàn mi. Ó dára láti ṣe ìwádìí alábàáṣiṣẹ́pọ̀ ní ọ̀nà tó dára, ní ọ̀nà tí yóò mú iṣẹ́ máa tẹ̀síwájú, ní ọ̀nà tí yóò sì mú àwọn náà wà ní àláàfíà àti tí ìṣọwọ́ ṣíṣe wọn yóò sì dára bó tí tọ́ àti bó ti yẹ.

Bóyá mo fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà. Èmi kò nífẹ̀ẹ́ láti máa ra oúnjẹ ní òpópónà yálà, àsẹlọ́jọ̀ sí inú ilé ìtajà tàbí àwọn ilé tí wọ́n gbé sí ẹ̀bá òpópónà tí kò sí nínú ilé ìtajà. Kò sí ọ̀kan nínú wọn tí mo fẹ́ràn láti máa rà. Ìdí tí mo ṣe ní ìpinnu láti má máa ra oúnjẹ tó wà ní òpópónà ní wípé mo jẹ́ ẹnìkan tí ó máa ń fẹ́ ṣe àmójútó oúnjẹ tí mò ń jẹ. Mo sì mọ̀ wípé oúnjẹ tí ènìyàn bá jẹ, òun ni yóò sọ nípa ìlera irú ẹni bẹ́ẹ̀ bí ó ti rí. Òun ni yóò sọ bóyá àlàáfíà yóò ti wà ní àgọ́ ara irú ẹni bẹ́ẹ̀ sí i. Òun ni yóò sọ bí ìdàgbàsókè ẹni náà yóò ti rí. Ó tilẹ̀ ní í ṣe pẹ̀lú ọpọlọ ènìyàn. Bóyá ọpọlọ náà yóò jí pẹ́pẹ́ni tàbí ọpọlọ náà yóò rí bákan. Àwọn oúnjẹ tí wọ́n ń tà ní èrò náà ní ìgbàgbọ́ tèmi. Àwọn tí ó ń tà, àwọn tí ó ń ṣe, a máa fi àwọn èròjà kan tí ó lè ṣe àkóbá fún ara sínú àwọn oúnjẹ náà. Tó sì jẹ́ wípé tí ènìyàn bá ṣe oúnjẹ náà nínú ilé ara rẹ̀, irú àwọn èròjà bẹ́ẹ̀ ó lè má sì í nínú oúnjẹ. Bí ó bá tilẹ̀ wà ní ìwọ̀n, ní ìwọ̀ntúnwọ̀nsì ni ènìyàn yóò fi sínú oúnjẹ. Nítorí wípé ó jẹ́ wípé òun ló ń ṣe oúnjẹ náà tí kára rẹ̀. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe oúnjẹ fún wọn ní òpópónà yìí, wọ́n máa ń fẹ́ kí oúnjẹ wọn kí ó dùn yàtọ̀. Wọ́n máa ń fẹ́ kí adùn rẹ̀ kó yàtọ̀ púpọ̀ púpọ̀ lẹ́nu. Nípasẹ̀ ìdí èyí, ibi tí ó ti yẹ kí wọ́n fi ìsebẹ̀ bí i síbí òdiwọ̀n kan, wọ́n lè fi òdiwọ̀n kan àti àbọ̀. Níbi tí ó ti yẹ kí wọ́n lo kóró ìsebẹ̀ kan, wọ́n lè lo kóró mẹ́ta. Nítorí wípé yóò mú kí ọbẹ̀ náà kó dùn lẹ́nu. Ṣùgbọ́n ìjàmbá tí irú ohun bẹ́ẹ̀ máa ń ṣe fún àgọ́ ara kò kéré. Lára rẹ̀ ló máa ń fa àwọn ààrùn ìtọ́ ṣúgà tàbí kí ẹ̀jẹ̀ ríru kó ṣẹlẹ̀ sí ènìyàn. Àwọn ohun tí kò jẹ́ kí n fẹ́ràn láti máa jẹ lára oúnjẹ tí òpópónà ní wípé ìlera mi ó ṣe pàtàkì sí mi. Àwọn ohun tó bá lè dojúkọ ìlera náà, mo máa ń yẹ̀bá fún wọn pátápátá.

O yẹ ìgbà tí mo máa ń jẹ́ kí fóònù mi gbóná gbígbọ́. Fóònù gbóná, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún gbogbo ènìyàn tí ó bá ní fóònù. Ṣùgbọ́n ṣe ó yẹ kó máa gbóná jù? Kò jẹ́, ó jẹ́ ohun kan tí ó yẹ ká máa ṣe àkíyèsí rẹ̀. Tí ènìyàn bá ka àwọn ìwé pélébé tí ó tẹ̀lé fóònù gan wa, wọ́n máa ń kọ́ síbẹ̀ wípé kò yẹ kí bátírì wa kó máa gbóná ju bí ó ti yẹ lọ. Nítorí ìdí èyí, mo máa ń sábà fi fóònù mi gbóná lẹ́ẹ̀kan ṣoṣo lójúmọ́. Tí mo bá ti ṣe léyìí ní àárọ̀ tàbí tí mo ṣe ní ẹ̀ẹ̀kan ní àṣálẹ́, ó tún di àárọ̀ ọjọ́ kejì tàbí àṣálẹ́ ọjọ́ kejì kí n tó tó gbé irú fóònù gbóná. Ìdí tí mo máa ń dúró wípé gbí gbé fóònù gbóná lóore kooré, ó máa ń jẹ́ kí bátírì fóònù kó tètè dàgbà ju bí ó ti yẹ lọ. Ó máa ń tètè mú gé ọjọ́ ayé ọjọ́ orí bátírì náà kúrú. Mímú fóònù gbóná ju bí ó ti yẹ lọ ó lè ṣe àkóbá fún fóònù gan náà débi wípé òun gan yóò gbóná débi tí yóò ti kọ iṣẹ́ gan sílẹ̀ tí kò ní wúlò mọ́ rárá. Mo máa ń gbé fóònù mi gbóná ní ẹ̀ẹ̀kan ní ojúmọ́. Ẹ̀ẹ̀kan náà ó lè jẹ́ ní àárọ̀ tàbí ó sì lè jẹ́ ní àṣálẹ́ bí mo ti máa ń gbé fóònù mi gbóná níyìí.

Bóyá mo tilẹ̀ ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi, bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n púpọ̀ púpọ̀. Mo ní àwọn elé yìí tí ó dára fún àgbàlagbà láti máa fi ṣeré lóòrèkóòrè, nítorí wipé wọ́n a máa ràn, a máa ràn mí lọ́wọ́ àti aya mi bákan náà láti mú kí ọpọlọ wa kó jí pépé, láti mú kí ìrònú wa kó jínlẹ̀, láti mú kí a má ba wà ní ọwọ́ tó dilẹ̀ ní ọwọ́ òfo. Bákan náà ni mo tún ní àwọn ilé yìí tó jẹ́ wípé àwọn ọmọ ni wón máa ń lò àwọn ilé yìí láti fi mú ara wọn lọ́kàn le, lára le. Wón máa ń lò ní àkókò tí wón bá tipá rí iṣẹ́ àmúrelé wọn. Elé yìí sì ti ràn wọ́n lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ nípa mímú kí ìṣọwọ́ rònú wọn kó jáfáfá sí i. Ó tún máa ń ràn wọ́n lọ́wọ́ láti lè, láti mọ bí a ti ń ṣe ìpinnu àti bá a ti n gbé ìgbésẹ̀ ní kankan. Ẹ̀rọ ọlọ́gbọ́n ó wà nínú ilé mi fún ọmọdé, ó wà fún àgbàlagbà. Ó sì ń ràn wá lọ́wọ́ púpọ̀ púpọ̀. Mo tilẹ̀ fẹ́ sọ wípé tí mo bá ní oore ọ̀fẹ́ láti dàbà, èmi fẹ́ dàbà rẹ̀ fún gbogbo ènìyàn wípé kí wón gbìyànjú, kí wón jẹ́ kí ó wà ní ara àwọn pàtàkì tí ó wà nínú ilé wọn. Àwọn ilé ìwé, bí apẹẹrẹ àwọn ilé ìwé tí àwọn ọmọ mi ń lọ. Mo, mo gbà wọ́n nímọ̀ràn, mo gbà wọ́n níyànjú. Inú mi sì dùn wípé wón gba ìmọ̀ràn náà láti ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí nínú ilé ìwé wọn. Àwọn ọmọ iwọ̀nyí wón máa ń jókòó ti àwọn ẹ̀rọ ọlọ́, ẹ̀rọ ọlọ́gbọ́n náà ní àkókò tí ọwọ́ wọn bá dilẹ̀ nílé ìwé. Ilé yìí máa ń ràn wọ́n lọ́wọ́ láti tú ọpọlọ wọn ṣe. Ó sì máa ń ràn wọ́n lọ́wọ́ láti yẹ, yẹra, láti yàgò fún àwọn ìjàǹbá tí wọ́n lè fi ṣe ara wọn nígbà tí wọ́n bá ń ṣe àwọn erépá tí kò dára rárá.

Bóyá mo máa ń kọ ǹnkan lórí Íńtánẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀, mo máa ń kọ àwọn nǹkan tó pọ̀ ní orí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi tí èmi gan máa ń lọ fúnra lára mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti lọ ṣe àṣàrò tàbí láti lọ ṣe àwọn iṣẹ́ ìwádìí nípa àwọn ohun tí ó bá wù mí láti mọ̀ nípa rẹ̀. Nígbà mìíràn níbi iṣẹ́ mi, àwọn oun tí wọ́n bá gbé fún mi pé kí n ṣe ìwádìí rẹ̀ orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń lọ láti lọ ṣe ìwádìí ní kíkún nípa wọn. Ìdí nìyí tó mú èmi náà ní ìpinnu nínú ọkàn mi láti máa kọ ohun oríṣiiríṣii fún Íńtánẹ́ẹ̀tì nítorí wípé ohun tí ó bá le mú kí èmi ti ka lára mi kì n máa wá ọgbọ́n, ìmọ̀ àti àwọn ìwádìí lọ sínú Íńtánẹ́ẹ̀tì. Gẹ́-- bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ náà wà níta tó jẹ́ wípé àwọn ohun tí mo mọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn náà ń wá ibi tí wọ́n á ti mọ̀ tí wọ́n sì ń lọ sí Íńtánẹ́ẹ̀tì láti wá ṣe ìwádìí rẹ̀. Nípasẹ̀ ìdí èyí ní èmi náà àwọn ohun tí mo bá, mo ti kọ sí Íńtánẹ́ẹ̀tì ó ti ṣe àwọn èèyàn ní àǹfààní lọ́pọ̀lọpọ̀ nípa fífi kún ìmọ̀ wọn àti nípa ríran wọn lọ́wọ́ láti ní ìmọ̀ kíkún nípa ohun tí wọ́n ń ṣe iṣẹ́ ìwádìí lé lórí. Mo máa ń ṣe ìwádìí, mo sì máa ń kọ nípa àṣà àti ìṣe ìlú àti àwọn orílẹ̀ èdè. Mo máa ń kọ ọ̀rọ̀ nípa ẹ̀sìn orílẹ̀ èdè àti àwọn ìlú àti àwọn ènìyàn. Mo sì ṣe àkíyèsí rẹ̀ wípé àwọn àkọsílẹ̀ mi tó wà lórí Íńtánẹ́ẹ̀tì ó ti ran àwọn ènìyàn lọ́wọ́ púpọ̀ láti mọ̀ nípa ẹ̀sìn, láti mọ̀ nípa àṣà àti ìṣe àwọn ibi tí mo ti kọ ìwé nípa rẹ̀. Àwọn àkọsílẹ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì, àwọn ohun tí àwọn ènìyàn sọ sí abẹ́ rẹ̀ ó ti fi yé mi wípé mo ṣe ó ti ran ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ láti tún èrò wọn pa nípa ìgbàgbọ́ wọn tí kò bá òtítọ́ mu.

Bí mo ti máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé. Ìbéèrè yìí dára púpọ̀ púpọ̀ ó sì jẹ́ ohun tí oníkálukú wa gbọdọ̀ ṣe ìfọkànsì rẹ̀. Bí mo ti máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé ni wípé mo fi gbèdéke sí àárín méjèèjì. Tí mo bá lọ sí ibi iṣẹ́, ó ti ní àkókò tí mo gbọdọ̀ fi ṣiṣẹ́, ó sì ti ní àsìkò tí mo máa n ṣíwọ́ ẹ́nu iṣẹ́. Mo ti wá ṣe ìpinu wípé tí mo bá ti ṣíwọ́ lẹ́nu iṣẹ́ yìí, kò sí iṣẹ́ kankan láti ibi iṣẹ́ tí mo gbọdọ̀ gbé wá sínú ilé nítorí wípé àkókò iṣẹ́ ó ti parí ní èyí. Tí mo bá ti dé inú ilé, ó jẹ́ àkókò tí mo máa ń ní fún ara mi. Màá tilẹ̀ kọ̀ko fi ara mi lélẹ̀ ní orí ibùsùn láti sinmi fún àwọn ìṣẹ́jú bí méèló kan. Lẹ́yìn eléyìí ni màá tó padà lọ sí ilé ìgbàlejò láti lọ jókòó ti ẹ̀rọ amóhùnmáwòrán. Nígbà tí ó bá tún ṣe di àwọn àkókò kan, mo lè dìde kí n rìn ayíká ilé mi káàkiri. Màá wá àkókò láti jókòó ti aya àti àwọn ọmọ ká jọ sọ̀rọ̀ pọ̀, ká jọ ṣeré. Ó ṣe pàtàkì fún wa láti máa fi gbèdéke sí iṣẹ́ àti ìgbésí ayé. Bí ènìyàn bá ṣiṣẹ́ tí kò sinmi, irú ẹni bẹ́ẹ̀ ó máa ń tọ ara rẹ̀ di aláìsàn tàbí aláàbọ̀ ara ni. Ní ìdákẹ́jì ẹ̀wẹ̀, bí ènìyàn bá tún sinmi ju bó ti yẹ lọ tí kò ṣiṣẹ́, irú ẹni bẹ́ẹ̀ ó tún ń kọ̀wé sí àwọn wàhálà mìíràn fún ọjọ́ ọ̀la ni. Nítorí ìdí èyí, nítorí pé ó ṣe pàtàkì láti mú ìdọ́gba wà láàrín àkókò iṣẹ́ àti ìgbésí ayé, mo ti ṣe ìpinu, mo ti yan àwọn nǹkan tí mo gbọdọ̀ ṣe ní àkókò iṣẹ́, mo sì ti mọ àkókò tí ìsinmi gbọdọ̀ bẹ̀rẹ̀ tó jẹ́ wípé kò sí ohun kan tí ẹnikẹ́ni le è ṣe sí i tí àkókò ìsinmi náà bá ti tó. Mo ṣíwọ́ lẹ́nu iṣẹ́ nìyẹn tí mo ṣi lọ bẹ̀rẹ̀ ìsinmi. Àkókò tó bá tún yẹ láti gbádùn ara mi, láti gbádùn ayé, èmi máa ń gbìyànjú láti ṣe àwọn ohun tí ó bá tọ́ àti àwọn ohun tí ó bá yẹ níru àkókò yìí láti fi ìfọ̀kànbalẹ̀ bá ara mi nítorí ọ̀nà láti gbádùn ìgbésí ayé ni èyí.

Bí gíga mi ti tó? Gíga mi kì í ṣe eléyi tí a lè pè ní ẹni gíga gan an. Ṣùgbọ́n ní bákan náà kì í tún ṣe wípé mo jẹ́ ènìyàn kúkúrú. Mo jẹ́ ẹni tó ga ní ìwọ̀nba. Tí a bá ṣe àkàwé rẹ̀, mo ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà márùn-ún ó lé pẹsẹ́pẹsẹ. Ẹnikẹ́ni tí ó bá sì ti ga ní àti ìwọ̀n ẹsẹ̀ bàtà márùn-ún, a ti lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ènìyàn gíga ni. Àwọn tí ó ga fíofío ni àwọn tí gíga wọn ó bẹ̀rẹ̀ láti ìwọ̀n bàtà, ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà. Ní tìtemi, mi kì í ṣe ẹni tí ó ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà. Mo ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà márùn-ún ó lé ìgbọ̀nsẹ̀ bí àbí ìgbọ̀nwọ́ bí mélòó kan. Mo jẹ́ ènìyàn tí a lè sọ wípé kò kúkúrú, kò ga. Bẹ́ẹ̀ni àkàjúwe, àpèjúwe ara mi. Bẹ́ẹ̀ ni a ti lè ṣe. Mo sì fẹ́ràn bí gíga mi ti rí nítorí wípé ní ìwòye tèmi kò tún dára kí ènìyàn kó tún ga ju bó ti yẹ lọ. Ó ti lè jẹ́ wípé kì í ṣe ohun tí ó tún rẹwà kí ènìyàn jẹ́ ẹni kúkúrú. Àwọn ẹni kúkúrú wọ́n máa ń ní àwọn ìdójúkọ eléyi to pọ̀. Yálà ọkùnrin ni wọ́n máa ń ní ìdójúkọ láti rí aya fẹ́. Bákan náà obinrìn wọn a máa ní ìdójúkọ láti rí ọkọ fẹ́. Ẹni tí ó tún ga fíofío, àwọn ènìyàn a máa sọ wípé agunmáanyè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n ènìyàn tó ga ní ìwọ̀n bí èmi ti ga yìí, òun ni a máa ń sọ wípé kò ga jù, bẹ́ẹ̀ ni kò sì kúkúrú rárá. Nítorí ìdí èyí, èmi jẹ́ ẹnìkan tó ga ní ìwọ̀n bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Gíga mi kò kọjá ìwọ̀n ẹsẹ̀ bàtà márùn-ún àti ìgbọ̀nwọ́ bí mélòó kan.

Bóyá mo ní káàdì iṣẹ́. Tí ìbéèrè yìí bá yé mi dáadáa, káàdì ìdánimọ̀ iṣẹ́ ó ṣe pàtàkì fún gbogbo ènìyàn tí ó bá wà lẹ́nu iṣẹ́ láti ní káàdì ìdánimọ̀ iṣẹ́. Àwọn ilé iṣẹ́ kan tilẹ̀ wà tó jẹ́ wípé káàdì ìdánimọ̀ wọn, òhun ni kọ́kọ́rọ́ eléyìí tí ó má n sílẹ̀kùn fún wọn láti wọlé sí ibi iṣẹ́ náà. Irú ẹni bẹ́ẹ̀ tí kò bá ní káàdì dánì, kò sí bí ó ti fẹ́ wọ ilé, ilé iṣẹ́ rẹ̀ ní àkókò. Irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ gan, àwọn àlejò tí ó bá wá, káàdì àwọn ọlọ́dẹ tí ó ń ṣọ ojú ọ̀nà ni àwọn ọlọ́dẹ má ń lò láti sílẹ̀kùn fún wọn láti wọlé lórí ẹni tí wọ́n fẹ́ rí. Káàdì ìdánimọ̀ ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ fún gbogbo òṣìṣẹ́ láti ní. A má gẹ́ kí ènìyàn kó bó lọ́wọ́ àwọn ìdojúkọ tàbí àwọn ìdáhùn mìíràn tí ó lè fẹ́ dojúkọ. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní orílè èdè Nàìjíríà, ní ìgbà mìíràn àwọn agbófinró, wọ́n á máa lọ káàkiri láti ṣe àyẹ̀wò ní àárín igbóro ìlú nípa, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà níbi tí wàhálà kan bá ti ń ṣẹlẹ̀. Ní irú àwọn àkókò wọ̀nyí, ènìyàn tí ó bá kọjá ní àkókò yìí tí kò sì ní káàdì ìdánimọ̀ ibi iṣẹ́ rẹ̀ lọ́wọ́, kò sí bí irú ẹni bẹ́ẹ̀ tí fẹ́ gba ara rẹ̀ là wípé bóyá ibi iṣẹ́ lò ń lọ tàbí ibi iṣẹ́ ni òun ti ń bọ̀, tàbí wípé òun kò tilẹ̀ sí lára àwọn ọ̀daràn eléyìí tí wọ́n ń wá káàkiri. Tí irú ẹni bẹ́ẹ̀ bá ní káàdì lọ́wọ́, yio rọrùn fún un láti sọ wípé ẹnu iṣẹ́ lòun ti ń bọ̀ tàbí ibi iṣẹ́ lòun ń lọ. Àwọn ọlọ́pàá gan wọ́n á sì wò wípé irú ẹni tí ó ní ìwé ìdánimọ̀ yìí kò lè sí lára àwọn tí ó má ń fa wàhálà, fa ìjọ̀gbọ́n káàkiri ìlú. Nítorí ìdí èyí, káàdì ìdánimọ̀ iṣẹ́ mo ní tèmi, nítorí pé mo mọ pàtàkì rẹ̀. Bí mo bá tilẹ̀ sọnù tàbí tí ó bá bàjẹ́, mo má ń tètè gbé ìgbésẹ̀ láti ṣe àtúnṣe rẹ̀, nítorí pé a máa yọ mi kúrò nínú wàhálà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Irú etí ìgbọ́ tí mo máa ń lò. A mọ̀ wípé ní àkókò yìí oríṣiríṣi àwọn ẹ̀rọ tí a ń fi ń gbọ́ ohùn ni ó ti wà káàkiri. Nítorí náà, mo fẹ́ràn láti máa lo eléyìí tí a pè ní Airpod. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀. Tẹ́lẹ̀ kí ó tó di wípé ẹ̀rọ Airpod jáde, eléyìí tí a pè ní headset Bluetooth òun ni mo fẹ́ràn púpọ̀ láti máa lò. Mo máa ń lo eléyìí láti gbọ́ orin torí mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa gbọ́ orin tàbí kí ń máa gbọ́ ìròyìn. Tí mo bá ti wà ní agbègbè ibi tí mo ti le dí ẹni kejì mi lọ́wọ́, èmi a máa fẹ́ láti fi ẹ̀rọ etí ìgbọ́ yìí sí láti gbọ́ ohun tí mo fẹ́ gbọ́ láìdí ẹni kejì mi lọ́wọ́. Ni ìgbà mìíràn, bóyá mo fẹ́ gba ìpè, kì í ṣe gbogbo ìpè náà ló yẹ kí etí kẹta kó máa bá ni gbọ́ sí. Nítorí ìdí èyí, mo máa ń lo Airpod mi fún etí ìgbọ́ láti gbọ́, láti gba ìpè tí mo bá fẹ́ gbà nírú àkókò yìí. Ó sì máa ń ràn mí lọ́wọ́ láti lè ní àṣírí. Mo tún máa ń lo eléyìí tí a pè ní earphone. Eléyìí jẹ́ ohun tó ti wà fún ìgbà pípẹ́. Ìdí tí mo ṣe máa ń lò ó ni wípé mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa gbọ́ rédíò. Òun sì ni ó máa ń fún àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Android ní àǹfààní láti lè gbé ilé iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti rédíò láti lè gbé láìní ìdíwọ́ kankan. Ìdí nìyí tí mo ṣe máa ń lo eléyìí tí a pè ní earphone yìí. Kò sí àǹfààní kan míràn tó wà lára earphone mọ̀ ju wípé mo máa ń lò ó láti gbọ́ rédíò lọ.

Bóyá mo máa ń gba àwọn ímeèlì àìwúlò. Mo máa ń gba ímeèlì àìwúlò lọ́pọ̀lọpọ̀ gan an ni. Mo ṣì ti tẹ àwọn ohun tí àwọn tó ń ṣètò ímeèlì fi sílẹ̀ wípé kí a má tẹ̀, láti rí wípé àwọn ímeèlì àìwúlò yìí kò wọlé sí inú ímeèlì wa. Ṣùgbọ́n bí mo tí ń tẹ̀ ẹ́ tó, bí ìgbà tí mọ bá ti lè lè sọ wípé bí mo tí ń tẹ̀ sí, bẹ́ẹ̀ náà ló ń pọ̀ sí. Ó tilẹ̀ ti sú mi, nítorí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ímeèlì àìwúlò tó máa ń wọlé, ó pọ̀ ju àwọn ímeèlì eléyìí tí ó ṣe pàtàkì, tàbí tí mo lè sọ wípé mò ń retí lọ. Ó ti jẹ́ kí n pàdánù àwọn àǹfààní kan ní àwọn ìgbà kan. Nítorí wípé ìbínú wípé tí ímeèlì mẹ́wà bá wọlé nígbà mìíràn tí mo bá wò, mẹ́jọ rẹ̀ lè jẹ́ àìwúlò. Nítorí ìdí èyí, ní àkókò yìí bí ímeèlì tí ń wọlé, bẹ́ẹ̀ ni èmi ò kọ ibi ara sí, torí pé ìgbàgbọ́ mi ni wípé àwọn ímeèlì àìwúlò yìí ló ń wọlé títí tí àkókò tó fi kọjá lórí ímeèlì tó wọlé fún mi tó yẹ kí n ṣiṣẹ́ lé lórí. Mo fẹ́ rọ àwọn tí ó ní ilé iṣẹ́ ímeèlì yìí wípé ó yẹ kí wọ́n gbìyànjú láti ṣiṣẹ́ síi, láti rí wípé a dẹ́kun àwọn ímeèlì àìwúlò yìí láti má wọlé sí inú àpò ímeèlì àwa ènìyàn. Ó ti fún mi ní ìdààmú ọkàn gan. Mo ti ṣe gbogbo ohun tí mo ní ní ìkápá, gbogbo ìmọ̀ tí mo ní lórí ímeèlì ni mo ti gbìyànjú láti rí i wípé mo dẹ́kun pé kí ímeèlì àìwúlò yìí kó má wọlé sí ọ̀dọ̀ mi mọ́. Ṣùgbọ́n bí mo tí ń gbìyànjú rẹ̀ tó, bẹ́ẹ̀ ni àìwúlò ímeèlì yìí bẹ́ẹ̀ ló ń wọlé tó ń pọ̀ sí. Inú mi á dùn púpọ̀ tí àwọn tó wà ní ìgbọnnu iṣẹ́ ímeèlì tí wọ́n bá lè rí ogun ímeèlì àìwúlò yìí ṣẹ́, yóò dára púpọ̀.